Nígbà wo ni o máa ń fọ aṣọ? Kí ni ìgbà tí mo máa ń fa sọ? Mo máa ń fo asọ ní òwúro, nígbà tí okunrun yẹ́n bá fẹ́ jáde ní òwúro ni mo máa ń fa sọ mi. Ó dára láti máa fọ aṣọ ní òwúro nígbà tí ẹeyan bá jí lọ́wuro, tí ẹeyan bá dé tí nǹkan tí wọn máa ṣe. Tí wọ́n bá dé nípa ohun ìyẹ́ tí fẹ́ jáde náà, wawọ́n á ní pé kò yá, ó fẹ́ fa sọ mi, òun fẹ́ yọ. Mo máa ń fo asọ nígbà mii, nigba tà ba ripé ọjọ́ yẹn dára àb'oorun ìyo jáde.